Ṣe mo ti rìn pẹ̀lú ọkọ ojú irin? Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú, nooo mi ti rìn pẹ̀lú ọkọ ojú irin ni o. A, nkán tí òyìnbó pè ní train mi ti rìn pẹ̀lú ẹ̀ rí o. A, mo máa ń rí lẹ́ẹ̀kọ̀kan. Ẹ̀ẹ̀kọ̀kan tí ń bá tẹ́lé màámi lọ sọ́jà, ta bá tẹ́lẹ̀ màámi lọ sọ́jà, tii ayége. Ó ní railway tó wà ní ayége tí ibi yẹ́n ni mo máa ń sábà rí, ẹ, ọkọ ojú irin. Ọkọ ojú irin ìbẹ́yen nìkan la máa ń sábà rí. Òun náà ni ó gba ibẹ̀yẹn lọ sí Berger tó lọ sí mainland. Ẹ̀h ẹ́n, ìgbà mí gan tí bá wà lé àti ilé tí mo wà tó jìnnà, tó jìnnà gan an, má má gbọ́ ohun train yẹn tó ń dún mo màá ń gbọ́ ohun yẹn láti ilé tí mo dẹ̀ ń gbé ó jìnnà sí ibi tí ayége yẹn wà, ibi tí railway yẹn wà. Ó jìnnà gan an, ọkọ ojú irin ọkọ máa ń dún pín pín ó maá sound lọ síbi tó jìnnà, ohun yẹn ń lọ fáà.

Ṣé mo máa ń ko ìròyìn níbi iṣẹ́? Mi ò lè sọ pé mo máa ń kó ìròyìn. Mi ò lè sọ. Nítorí ibi iṣẹ́ tí wo wáyìí, èmi nìkan àti, ọmọ ọmọlàkejì mi tí èmi sì ni ìkíni wa ní àwọn, ní ààyè àwọn ọmọ iṣẹ́. Àwa méjìlá wà nbẹ́ẹ̀. So mi ò lè sọ pé mo lè, mo máa ń kó ìròyìn iṣẹ́, ìròyìn ní ibi iṣẹ́ mi ò lè kọ́. Kíniyi gàn kò yé mi, kò yé mi. Èmi kọ̀ dáhùn ni, mi kò yé mi. Ìwọ tó bá jẹ́ pé nǹkan tí mo sọ náà ni èmi ṣọ, mo máa kó.

Ṣé mo máa mu coffee níbi iṣẹ́? Ẹ mọ pé tí èèyàn bá ti dàgbà ní orílẹ̀-èdè wa Nigeria báyìí, coffee ò kí ń ṣe nǹkan tí àwọn èèyàn gbé, gbéga bẹ́ẹ̀ yẹn so kí n ṣe nǹkan tí àwọn èèyàn púpọ̀ gbé, wọn máa gbéga bẹ́ẹ̀ yẹn so. Tí èèyàn bá fẹ́ mu nǹkan sí ti gbígbóná ko mi Lipton, àwọn èèyàn kìí sábà mu coffee, kò sí coffee gan-an. Àwọn èèyàn mi, tí èèyàn bá tẹ́ fẹ́ mu nǹkan tó sumọ coffee ni èèyàn lé lò mú Nescafe àbí nǹkan bẹ́ẹ̀ yẹn, bọ̀ coffee yan ò kí ń wá sórí àtọ́. Bọ̀ ẹ̀mí sì mi kì í mu, mi kì í mu coffee. Àtọ́ ẹ̀mí mi tẹ́tí, mi ò tẹ mọ bí coffee ṣe rí, mi ò mọ bó ṣe, bí ó ṣe rí lẹ́nu mi, mi ò mọ̀. Mo máa rí i lórí fíìmù ṣà, bọ̀ mi ò mọ̀. Mi ò tẹ mọ ibi tó máa ń tàá, mi ò mọ bó ṣe ń ṣe, mi ò mọ anything fún coffee báyìí. Jẹ́jẹ́ ni mo wà láyé mi, mi ò mọ anything, coffee kìí ṣe nǹkan tó wà lágbẹ, lágbàgbà tíyàn tí èèyàn lè ríra anyhow.

Omi ti mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, à, ní bá fẹ́ rí pé, à, pọ̀. Ǹkan tó ń ṣẹlẹ̀ pé tí bá wà ní, eh, ayẹyẹ, eh, kí ló ń pé, Yoyinbo ń pè ní summer, ìgbà tí oru ayẹyẹ oru ẹ, tí bá wà ní ayẹyẹ oru yẹn, à àti, àgùn máa ma jáde lára mi tí òórùn máa ma yọ gbogbo àgùn àwọn omi tó wà lára mi kúrò. Ehn, mo mọ̀ pé ó máa ń mú omi gan, o lè mú, o mi bí ike ọ̀dà lọ́jọ́ kan, mo lè mú tó, ó lè le mú kó já, kó tó di alẹ́. Mhm, mọ́ lè mú, mo mọ̀ pé mo lè mú. Ìgbà tí ó bá di ayẹyẹ, eh, ayẹyẹ, eh, otútù, pé ara èèyàn ò kí ń fi bẹ́ẹ̀ gbẹbẹ́ ẹ, ò kí ní ẹ code. Otútù mo máa wọra ẹ, mhm, kò ní sí evaporation so èèyàn ò ní lè, mi fún, mi sì ń, mi ò lè, mi ò kí ń mú fi bẹ́ẹ̀ mu. Mi ò kí ń fi bẹ́ẹ̀ mu omi ní ayẹyẹ o, eh, ayẹyẹ otútù, mhm.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Irú isín yo ibi tí a wà níbi iṣẹ́ ń siyin. Ìgbà tí a máa close ní seven o'clock lálẹ́, seven o'clock a máa close, a máa bẹ̀rẹ̀ ní seven, nine sí ten ní ṣọ́ọ̀bù á ṣí. A bá fẹ́ close seven o'clock, ìgbà mí, ìgbà mí ẹ̀ẹ̀kan kan tó bá jẹ́ pé boya iṣẹ́ yẹn ó wà pàtàkì gan-an, ó wà pàtàkì gan-an tí báyìí ọjọ́ kejì àárọ̀ àbí tí ẹni customer tá fẹ́ fún, ó máa nílò kíákíá àbí a máa ní ìkáṣẹ́ kíákíá. La máa ṣe kí a, la máa ṣe lálẹ́ kó tó di ọjọ́ kejì náà. So iṣẹ́ yẹn ó máa wà ready. Éti iṣẹ́ yẹn wà pàtàkì àbí, àbí àwa fúnra wa a kọ̀ ọ nínú orí ẹ pé ibi iṣẹ́ yẹn a gbọ́dọ̀ ṣe tán. Èyí tí a máa ń ṣiṣẹ́ kọjá wákàtí lọ nìyẹn.

Báwo ni mo máa ṣe dáhùn fóònù níbi iṣẹ́? À, tí fóònù mi bá ti ring, o depend, ìgbà mí, mi ò kí ń fi sápò mi. Ìgbà mí, ibo mi ni mo máa fi fóònù sí. Ibi ọ̀tọ̀tọ̀ ni mo máa ń tọ́jú fóònù sí o. Ehen, mo lè fi sí orí tébù, mo lè fi sápò mi, o lè wà nínú báàgì mi. So tí fóònù bá ti ring, tí ó dẹ̀ wà nínú silence àbí kò wà nínú vibration, mà pick fóònù mi, mà sọ, mà gbàyè pé mo fẹ́, mo fẹ́ bá ẹni kan sọ̀rọ̀ o. Bàa báyì báyì, ẹhen. Mà dé ẹ, rìn lọ síwájú díẹ̀, tó kí n máa lọ, máa dáhùn fóònù kó máa lọ wo etí ọ̀gá mi, ẹhen. Ìkankan bẹ́ẹ̀. Bí wọn ṣe máa ń ṣe ènìyàn, tí mo bá fẹ́ dáhùn fóònù níbi iṣẹ́, bí wọn ṣe ń ṣe ènìyàn, màá bèrè àyè. Bí mo bá dé bèrè àyè, màá dè rìn síwájú. Màá rìn síwájú láti dáhùn fóònù, fóònù náà. Bí wọn ṣe máa ń ṣe ènìyàn.